Ah! Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo kì í fi aṣọ bora sun, nítorí pé apá ọ̀dọ̀ tiwa níbi bàyìí kò kì í sábà sí òtútù àbí ọyẹ́ kò dàbí apá ọ̀dọ̀ àwọn òkè òkun èyí tí wọ́n ń pè ní foreign land. Ṣùgbọ́n ní ibí, ooru máa ń mú. Ṣùgbọ́n ní ìgbà mí tó bá wù mí, màá máa fa aṣọ bora, ṣùgbọ́n kì í ṣe aṣọ tí ó yíi, kì í ṣe aṣọ tí ó nípọn, aṣọ tó fẹ́lẹ́. Mo kàn máa ń lò ó láti fi bo ìhòòhò ara mi, kì í ṣe pé mò ń lò ó láti fi gbọ́n ọyẹ́ nù tàbí gbọ́n òtútù nù. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, màá máa sun bẹ́ẹ̀ kódà, láì wọ ǹkan kan ju àwọ̀tẹ́lẹ̀ lọ. Ṣùgbọ́n ní àwọn ìgbà mí, màá máa fi aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ bora sun, nítorí pé apá bí, apá bí tó ru pọ̀ sí díẹ̀ kì í ṣe apá bí tí ọyẹ́ ti máa ń mú. Lóòótọ́ ọyẹ́ máa ń mú, ṣùgbọ́n kò tó ti òkè òkun. Ẹ ṣeun.